Ẹ tí mbá ti fẹ́ ṣe ohun tí mo mọ dáadáa bẹ́ẹ̀ yẹn, mó máa ń kọ́kọ́ ń jòkó máa rònu iru ọ̀nà ti mó fẹ́ gbé gbà. Bẹ́ẹ̀ lọ jẹ́ pé nǹkan tí mo ti ṣe láimoye ìgbà ni, màá lọ wo bí mo ti ṣe ní àwọn ìgbà tí mo ti ṣe ṣẹ́yìn, màá wá mọ̀ bí mo mọ̀ ọ̀nà tí mo fẹ́ fi gbà gan-an-gan láti fi ṣe àti àwọn ìgbésẹ̀ tó yẹ kí ń gbé àwọn ǹkan kan to ye kin koko ṣe àwọn ǹkan kan tí o yẹ́ kí ń mọ̀ kí n tó lọ ṣe ohun tí mo mọ yí dáadáa. Ibi tí n ba si ti bẹ̀rẹ̀ ni àwọn ǹkan kan tí ẹ́ kí ń mọ̀ ń pa lẹ́pa àwọn ọ̀nà tí mo lè gbé gbà àti táwọn kan bàjẹ́ ẹ̀rọ ọ̀nà mi tí mo lè fi gbé, tí mo lè gbé gbà.

Oríṣiríṣi ìrìnàjò gígùn nínú ọkọ̀ ni mo máa ń sábà wọ, tí màá ti ń lọ sí ibi iṣẹ́ bẹ́ẹ̀yẹn tàbí tí màá ti ń lọ sí inú ilé mi máa wọ ọkọ̀. Olóòtú ìdí ẹ̀ ka tó dé ibibẹ̀ ò lè tó bi wákàtí kan, traffic tiẹ máa wà ní ọ̀nà torí mọ́tò máa pọ̀ tí pópónà kò wà ní yára gidi gan-an ni, ìdí tí ó fi máa ń pẹ́ ẹ̀ní yen.

Ó ti pẹ́ tí mo ti kẹ́yìn lọ sí ilé oúnjẹ mi tí ì lọ ní ọdún tó kọjá, mo lọ à gbẹ̀yìn lórí ọtí júù, à oṣù mẹ́fà gẹ́gẹ́ bí ẹni yẹn, ó ti máa san ọdún kan tí mo kẹ́yìn lọ sí ilé à oúnjẹ. Bí mà tí lọ sí ilé oúnjẹ bẹ́yen ni mo máa ti mọ nǹkan tí mo fẹ́ rà bẹ́ẹ̀, àní tí mo yẹ tó máa gbà.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìtọ́jú àwọn ọjà kó lè mọ́, kí wọ́n tó lè jẹ́ pé bí wọ́n bá ti fẹ́ rajà, wọ́n á lè rí pé àwọn ohun tí ó jẹ́ dáadáa lè wù wọ́n láti rà, inú wọ́n á lè dùn sí bí wọ́n ṣe ń tọ́jú àwọn ohun èlò tó ń tà. Ó dára láti máa ṣe ìtọ́jú ọjà kó lè máa wú ni kí ó lè tí ó bá dé tí mọ́ bẹ́yẹn tí èèyàn bá ti fi sí àyìká tó mọ́ tóni tóni tí àwọn ọjà fúnra wọn bá tì mọ́, wọ́n á máa wú èèyàn láti máa wòó inú èèyàn á sì máa dùn sí nǹkan tó ń tà.

Bẹ́ẹ̀ni, mo máa ń dé ní àkókò àmọ́ nǹkan tó máa ń jẹ́ kí n mo bóyá oyẹ́ kín dé ní àkókò ni nǹkan tí mo máa fẹ́ lọ ṣe tí n bá lọ síbi iṣẹ́ bẹ́yẹn, mo màá gbọdọ̀ máa dé ní àkókò dandan ní ìyẹn àmọ́ tí n bá ti fẹ́ lọ sí ibi tó jẹ́ pé ibi tí wọ́n ní tètè dé, àwọn tó ń bọ̀ tí mo fẹ́ wá mú lọ́dọ̀ yín tó ti di, mo lè máa dé dé ní àkókò mo lè dúró díẹ̀ àmọ́ tí n bá tín lọ sí ibi iṣẹ́ bẹ́yẹ̀n, mo màá gbìyànjú láti máa dé ní àkókò, tí màá fi ní kíláàsì láti lọ, màá gbìyànjú láti máa dín ní àkókò náà.

Igbó pọ̀ sí àyíká yii àwọn kan wa tó tóbi gidi, tí àwọn ènìyàn tún lè máa pa ẹran àwọn kan wa náà tí ó tóbi, àwọn kan náà wa máa layíká ibi tó ń gbin, tó ń gbin nnkan sí inú oko, sá á ró àwọn koríko tí wọ́n ń pè ní koríko. Àwọn ìgbó miiran náa wa to jẹ́ pé àwọn ọlọ́dẹ máa ń lọ sí, tó dè tun máa ń rí ẹ̀mú rí igi ọ̀pẹ.

Ẹni tí bá ti ní àlejò bẹ́ẹ̀, tí bá ti dé ní àkókò, mo máa béèrè nǹkan tó ṣẹlẹ̀ tí ó fi tètè dé ní àkókò a mon tí mo tí ì bá ti rí tí ẹ àlejò náà ní àkókò tí ó dá fún mi, àbí àkókò ìtajo ṣọ́, mo máa pè é lórí, lórí fóònù, lórí ago láti mọ àkókò tó máa wá àbí àṣé ǹkan tó ṣẹlẹ̀. Tí ó bá ti wá dé bẹ́ẹ̀, màá béèrè lọ́wo ẹ́ ido tó fẹ́ pé dé. A sì bá yí ṣiṣẹ́ pé ẹyan tó máa ń sábà máa ń pẹ́ déni tan ba ti pe wá sí fún nǹkan, màá mọ̀ pé àáni ki sẹni to tete de maa dẹ tí mon ǹkan tí máa ṣe npae.

Ẹ ti mo bá ti fẹ́ sun bẹyẹn, mo máa ṣe oríṣi àwọn nǹkan lẹ́yìn ìgbà tí mo bá ti jẹun tan láti sinmi díẹ̀ tí mo dẹ́ ti fẹ sun ti oorun ti n kun mi ẹ̀, mo lè ka ìwé díẹ̀ ma dẹ gbo orin, ìn tàbí ki n wo fíìmù díẹ̀. Mo dẹ̀ lè bá àwọn èèyàn sọ̀rọ̀ láyìíká mi, mo lè ka lè sọ̀rọ̀ kí n tó lọ sùn, tí n bá dẹ̀ ti wà lórí ibùsùn bẹ́yẹn kí n tó, kóorun tó gbé mi lọ. Màá ronú ohun tí mo fẹ́ ṣe ní ọjọ́ kejì, àwọn nǹkan kan tó yẹ kí n ṣe àti àkókò tí mo fẹ́ jí ní ọjọ́ kejì àti ibi tí mo ń lọ fún ọjọ́ náà.

Irú ọjà títa tí èmi ń ṣe ni torí ẹ̀ íńtánẹ́ẹ̀tì to jẹ́ kí ti won ba ti fẹ́ ní ìlo nkan lọ́wo mi beyen máa fi só rí WhatsApp láti wá gbe mí ṣá, àwọn nnkan tí obìnrin fe ní àwọn nnkan tó níí ṣe pẹ̀lú ẹ̀lẹ́ktrọ́níkì eh appliance bí í fóònù, atí charger, àti laptopù àti beẹ́ beẹ́ lọ.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń ya àwòrán àmọ́ pẹ̀lú fóònù, mo lè fi ya àwòrán fóònù ní fóònù àti laptop àti desktop, mo lè fi ya àwòrán àwọn tí mo mọ̀ ọwọ́ wọn láti fi àwòrán wọ́n nìyẹn. Mi ò mọ̀ bó ṣe ń lo nǹkan tí wọ́n ń pè ní camera láti fi ya àwòrán. Mi rò pé nǹkan tó le gidigán ni àmọ́, mi ò mọ̀, mi ò mọ̀, mi ò mọ̀ ló fóònù yẹn mo lè fi ya àwòrán.

Oríṣiríṣi oúnjẹ ni mo máa ń fẹ́ràn láti máa jẹ, àwọn tí mo ti fẹ́ràn jù ni, ah, bíi iyán, mo fẹ́ràn iyán, àwọn oúnjẹ òkèlè tí a ń ṣe ní, i ah àṣà ní Yorùbá mo fẹ́ràn jù àti bíi ìrẹsì tí a ń pè ní jollof rice. Àti oríṣiríṣi u ṣà tí mo máa ń sábà ṣe fún ra mi. Àwọn kan náà bí i tí mo fẹ́ràn bí i, ah, àwọn tí mo máa ń rí, tí wọ́n máa ń ṣe to e bíi pasta, àwọn oúnjẹ Italian.

Tí òtútù bá ti ń mú mi, mo máa fi yàrá aṣọ ìborá, àmọ́ tí ó bá ti jẹ́ pé òtútù máa pọ̀ gidi gan ni, mo máa ti window tó wà ní àyíká, àti èyí tó ní ibi yàrá, mo dè sì máa wọ aṣọ tó tóbi díẹ̀ tó lè ba òtútù, tá ń pè ní sweater tàbí cardigan, àwọn ìyẹn mo máa sábà wọ, tó bá dè tí jẹ́ pé alẹ́ ni sì máa fi aṣọ búrá yẹn, mo sì máa ṣe kí ó tó sùn, tó bá yẹ pé bóyá ọ̀sán mo máa wọ aṣọ tó tóbi tó lè gbá òtútù.

Mọ́ímọ́í àti àkàrà jẹ́ ǹkan tí a máa ń ṣe láti èwà, wọ́n de se máa ń ṣe jọra gidi gan. Bí wọ́n bá ti fẹ́ ṣe mọ́ímọ́í àti àkàra, bẹ́yẹn á máa bú èwà, wọ́n á máa bù sí omi, wọ́n jẹ kó ṣe díẹ̀ kó yí ó lè rọ̀. Lẹ́ẹ́wá ti wọ́n ti wá rọ̀ bẹ́ẹ̀ yẹn, màá bú epo, epo ẹ̀, à máa fi sí omi yẹn kí ó lè rọ̀ sí i. Lẹ́ẹ́wá tí wọ́n wá, àwa ń lọ ṣá, àwa ń lọ pẹ̀lú átá àti alùbosa, àti tatase si naa, àti ohun tí ọ̀dọ́ bàbá fẹ́. Lẹ́ẹ́wá tí wọ́n ti wá lọ tán bẹ́ẹ̀ yẹn, bí ti mọ́ímọ́í tí yato sí àkàrà ni wípé fún mọ́ímọ́í, a máa bò, a máa fi sínú ọ̀ra àbí inú ike. Lórí igi, pẹ̀lú òróró, a máa bò, àmọ́ àkàrà a máa din ni. Ìyàtọ̀ tó wà láàárín mọ́ímọ́í àti àkàrà nìkan gan ni.

Tí ó bá ti ń di àsìkò ìparí iṣẹ́ pẹ̀lú, mo máa wo gbogbo àwọn iṣẹ́ tí mo ti ń ṣe láti òwúrọ̀ nínú rògbòdíá, mo ṣe wọ́n dáadáa àti bí àwọn nìkan tí mo gbà gbé. Mi o kí n ṣe òṣì, lè ṣì máa ṣe tó. Mo sì fẹ́ kí gbogbo wọn ri titi di ọjọ́ kejì, tó ba de je pe nǹkan tí mo fẹ́ fi han ọ̀gá mi ni màá ṣe. Ó tó parí iṣẹ́ fún ọjọ́ náà kí won lè wo boya mo ṣe àwọn iṣẹ́ náà dáadáa.

Orin ìgbà yìí ó yàtọ̀ sí t'àtijọ́ torí àwọn tó ń kọrin nsinyí, bi wọ́n ṣe ń ṣe yàtọ̀ sì titi tẹ́lẹ̀. Àwọn instrument tí wọ́n lò náà ó tiẹ̀ dáajú titi àtijọ́. Àmọ́ àwọn kan máa ń sọ pé orin ìṣinyi kò fi bẹ́ẹ̀ dàbí tàtìjọ́ mọ́. Tàtìjọ́ yẹn máa ń ní ọgbọn tó máa ń kọ́'yan, àmó tí tèní yii ìwọ̀n sábà ní irú ẹ̀ mọ́ ìyàtọ̀ tó wá láàárín ẹ̀. Àríyá tí mo fẹ́ràn, mo fẹ́ràn tàtìjọ́ kookan àti t'ìṣinyi kookan tó máa ń kọ́ni lógbon, mo máa n sábà fẹ́ràn jù.

Rárá mi ò ni ọkọ̀, mi ti ń to ló láti ni ọkọ̀ báyìí. Ti n ba de fe ni ọkọ̀ ní iru eyi ẹni tí máa fẹ́, tí máa, tíó máa wuni láwùjọ, tí ó máa ríṣà, tí ó máa wuni be. Gangan tí ó máa fẹ́ máa jẹ́ nǹkan pàtó lórí ọkọ̀ tí ó máa fẹ́ láti lè jẹ́ kí ó ṣe di ìwà ìyèwù máa máa sọnù.

Àwọn ohun èlò ìbílẹ̀ ní ó jẹ́ àwọn ǹkan tó máa ń fi ń kọ orin ìbílẹ̀ bí i ṣẹ̀kẹ̀rẹ̀ àti àgogo àti gángan, ṣá oríṣiríṣi bẹ̀ yẹn sha àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àti fèrè ló máa ń fi ń kọ orin ìbílẹ̀. Ṣẹ̀kẹ̀rẹ̀ yí jẹ́ èyí tó máa ń dá lé ìlù àmọ́ bí ṣe máa ń dùn yàtọ̀ sí èyí tí ìlú díẹ̀. Ìkan náà wà tá kin pèé ní talking drum ní ìdí Gẹ̀ẹ́sì.

Bẹ́ẹ̀ni a máa ń ṣe ìgbejáde ní ibi ise, amo, kíi ṣe ni gbogbo ìgbà. Bí wọ́n bá ti ní ìgbà kí ì ṣe bẹ́ẹ̀ a máa ń ṣe ìbejáde. Bí wọ́n bá ti ń ṣe ìnáwó báàsì a máa ń ṣe ìbejáde. Bí wọ́n bá ti ń ṣe ìbọná ìyèwù mẹ́jì sí ẹgbẹ̀rún mẹ́jì sí mẹ́jì ní ilé-iṣẹ́ náà máa ń ṣe ìbejáde. Àmọ́ kó kí ń pọ̀ sá àwọn ọmọ oníṣẹ́ máa ń ṣe ìbejáde díẹ̀ ṣáájú ọdún kọ̀ọ̀kan. Ka mọ́jọ́ba láti bá wọn sì ní èèyàn tó fẹ́ pa tó fẹ́ parí sílẹ̀ ní ọdún wa lè bá sí jẹ́ ẹ̀tọ́ sí pàtàkì tí ẹ ṣe ìbejáde fún.

Ó níra gidi gan fún ènìyàn láti rí àṣà padà torí àṣà jẹ́ ǹkan tí eeyan n má ti n ki kọ́ jẹ́ ǹkan tí èèyàn kàn dédé jí ní sá, o jẹ́ ǹkan tó jẹ́ kí bí èèyàn ṣe ń dàgbà ní gbogbo àwọn ǹkan tí èèyàn ń rí, gbogbo àwọn ǹkan tí èèyàn ń de so bá n sí bí èèyàn ṣe ń ronu, gbogbo è lo máa ń papọ̀ máa fi jẹ́ àṣà fún èèyàn tí máa sì wá dàgbà di ah ọdún kan, ó máa níra láti pàrọ̀ àṣà yẹn tí ó bá ti e jẹ́ ǹkan to burú ti o dà, ó máa ń nira lára gidi gan ni.

Bóyá tí n bá tí fẹ́ lọ sùn bẹ̀yẹn nǹkan tí mo máa ń wọ, ó máa ń jẹ́ nǹkan tí kò ní jẹ́ kí ooru mú mi jù, tíò ní jẹ́ kí òtútù mú à mi jù ni aṣọ ìbùsùn. Bóbá sì jẹ́ pé òtútù mú gidi gan ni, màá wọ ǹkan tó lè bò ara mi tí ó ní jẹ́ kí òtútù yẹn kó pa mí gidi gan ṣùgbọ́n tó bá ti jẹ́ pé ooru mú ni, mo máa wọ nǹkan tó fẹ́lẹ́ gidi gan kí ooru má bá à mú mí jù.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣe àtúlo nǹkan. Ṣùgbọ́n kìí ṣe gbogbo nǹkan kì í n dé n ṣe gbogbo ìgbà. Bí e ṣe jẹ́ kí ǹkan tósì wù ló fún mi ni, ẹ̀hn mó máa wá láti máa ṣe àtúlo ẹ̀. Bá yá n jẹ́ kí ǹkan tí mò ńilò láti túnsẹ díẹ̀ kín lè ṣe àtúlo ẹ̀, máa wá maà ṣe túnṣe. Ìgbà mímù mo lè ṣe fúnramì, ìgbà mímù bá jẹ́ nǹkan tí ò ṣe fún àmì, màá wá nígbà mímù túnṣe kí lè máa ṣe àtúlo ẹ̀.

Ẹ̀ méjèèjì mo máa ń lo àmọ́. Èyí tí mo lè lò jù ni ọwọ́, à, ọ̀tún tí mo bá ti fẹ́ fi kọ ńká, mo máa fẹ́ fi, ẹ́n, di ǹkan tó fí bá kan mú, màá lo ọwọ́ ọ̀tún. Sugbon ti n bá, fẹ́ gbé ǹkan méjì da ni màá lo ọwọ́ osi pẹ̀lú ọwọ́ ọ̀tún. Ẹ́ méjèèjì mo fẹ́ràn láti máa lo àmọ́, ọwọ́ ọ̀tún ni ẹmi máa ń sábà lo, à, mo máa ń sábà lò jù.

Tẹ́ní bá ti dàgbà jù mi lọ bá ti nílò nǹkan lọ́wọ́ mi, tí won bá dẹ̀ ti wà pẹ̀lú mi nígbà yẹn, ti wọ́n bá ti pẹ̀rẹ́ mí ni órí, tí wọn bá ti ṣàlàyé fún mi dáadáa. Wọ́n á ti jẹ́ kí nǹkan tí mo mọ̀ ojú tú ẹ ni mo máa ṣàlàyé fún wọn bó ṣe lè e ṣe é. Wọ́n má ti jẹ́ kí nǹkan tí mo ti ṣe látọ̀dọ̀ mi fún wọn ni màá ṣe fún wọn kó le ya torí tí ohun tí eeyan bá ṣe fún ara ra e bẹ́ẹ̀ yẹn fún wọn o máa yá jù ìgbà tí eeyan bá ń ṣàlàyé. Bi wọ́n kí tètè mọ ohun nkan to ye kan ṣe le ma ṣe ṣàlàyé dáadáa.

Ehn mo sì máa dá yín mọ láti èdè míràn kan bí i èdè gẹ̀ẹ́sì. O ròwù fi mí torí o je nnkan tí mo ti se láti ìbèrè. Ẹni tí máa fẹ́ bá sọ̀rọ̀ máa jẹ́ kí wọ́n mọ bí mo ṣe máa sọ̀rọ̀ boya mo ma ká Yorùbá àbi èdè mìíràn tàbí èdè àwọn ilé Yorùbá. À mi kan wọ̀ jẹ́ nǹkan tó máa mú nu yọ̀ dun pe ì yo mọn ede méjì láti sọ.

Àwọn nǹkan tí mo wà ń wa nínú òṣìṣẹ́ tuntun ni kó jẹ́ ẹni tí ara ẹ yá ṣiṣẹ́, kó dè jẹ́ ẹni tí ó máa ń tètè dé iṣẹ́, kó dè jẹ́ ẹni tí ó jẹ́ pé tí wọ́n bá ti gbé iṣẹ́ fún, kò ní máa fi fà ilé, ó máa tètè ṣe, kò má jẹ́ kí èèyàn tí ó máa ń fi fún èèyàn ní excuse tó jẹ́ pé tí wọ́n bá tì fún ní iṣẹ́, kò ní tètè ṣe, a máa sọ pé ǹkan báyìí báyìí ló ṣe ń tí ó lè tètè ṣe, kó, kó jẹ́ ẹni tó yẹ kò máa ń tètè ṣiṣẹ́ tọ́ ń bá ti fún ní iṣẹ́ tó jẹ́ pé ọ̀la tí máa ṣiṣẹ́. Nǹkan tí mo ń wà nínú òṣìṣẹ́, òṣìṣẹ́ tuntun níyẹn, tó dè jẹ́ ẹni tó yẹ kí ó mọ àwọn tó jẹ́ òṣìṣẹ́ kò bá, bá ṣeere áti máa ṣì máa bá lò.

Ọjọ́ ọjà ó jẹ́ ǹkan tó máa ń ṣe ní, ṣe ki se gbogbo ìgbà. Ẹ̀ẹ̀kan lọ́jọ́ mẹ́ta ló, ẹ̀ẹ̀kan lọ́jọ́ mẹ́rin oríṣiríṣi ọjà ló máa ń wà. Ṣàlàyé ká, ọjà oko wà, kí wọ́n máa ń ta ǹkan, ǹkan elo tó máa ń pọ̀ gidi gan ni àti ẹran ìgbẹ́ àti ẹran méèlèè, màlúù àti oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ó dè máa kò kí wọ́n tó eyi ti won máa tà ní àdúgbò tàbí ní ọjà nínú ìlú.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìmúdójúìwọ̀n software mi tí mo bá ti ń lo kọ̀m̀pútà bẹ́ẹ̀yẹn láti ní àwọn software kan wá bí kí wọ́n sì ṣiṣẹ́ dáadáa mọ́, bo ye ko ṣé máa ṣiṣẹ́ àbí tó ní kankan tó ti ń ṣe wọ́n àbí tí mo bá rí wọn lo mo àbí tí mo bá ti gbọ́ ó lọ́dọ̀ ẹnìkan pé títún tí jáde, mo máa lọ sí orí Íńtánẹ́ẹ̀tì láti lọ ṣe ìmúdójúìwọ̀n software náà kí ó lè máa ṣiṣẹ́ boti tó àti boti yẹ.

Tí won ba tí fẹ́ dáhùn fóònù níbi iṣẹ́ tí o pà tí jẹ́ pé ẹni tó pè mí nípa iṣẹ́ ló pè mí fún, eh, mo máa dáhùn láàárín àwọn àwon ta jo síṣẹ́ àmọ́ to ba wà tí jẹ́ nǹkan tó pàkọ̀ mọ́ ọ, ti ojọmọ́ iṣẹ́ tó jẹ́ pé bí ilé ni tàbí nǹkan tó kàn mí nìkan ni mo lè kúrò níbi tí àwọn èèyàn wà tí mo bá ti fẹ́ gbo nkan to ń sọ, tí wà tí mi bá ti fẹ́ kan gbọ̀ ohun tí mo fẹ́ sọ mo máa lọ síbi tí kò tí ì ṣí àwọn èèyàn tí ó lè tí ì ṣí ahunro láti dáhùn a fóònù náà.

Ehn tí mo bá ti fẹ́ wo bọ́ọ̀lù bẹ́yẹn, mo lè bá eeyan wo amọ́ aimo iyè igba, mo máa fẹ́ràn láti máa wo fúnra mi. Tí iná bá ti wà bẹ́yẹn, mo máa tan laptop mi, màá wo bọ́ọ̀lù lórí ẹ̀. Tí ò bá ti ṣí iná, tí mo bá ti fẹ́ charge e, mo lè lo fóònù mi láti wo. Àmọ́ ẹ̀ẹ̀ kankan wà tí wọ́n kí máa lọ sí ilé bọ́ọ̀lù tí a tí máa wo bọ́ọ̀lù. Máa sanwó, máa jókòó pẹ̀lú àwọn ero tó po, a jo maa máa wo bọ́ọ̀lù.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìdárayá, mo máa ń ṣe àwọn ìdíje eré ìdárayá lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí alẹ̀yànlé máa gba jù, tí ó bá dẹ́kun pé iṣẹ́ ti mú pọ̀jù, ṣà máa wá asíko láti ṣe eré ìdárayá. Awon ìgbà kọ̀ọ̀kan wà tó jẹ pe tó máa ṣíṣe ní òwúrọ̀ ọtí màjẹ́ẹ̀dọ̀ bí i ṣímu iṣẹ́. Ní òwúrọ̀ kùtùkùtù, mo lè ṣáré lọ ṣe eré ìdárayá boya mo lè ṣáré káàkiri àbí lọ bá àwọn ọkùnrin lọ dé gym láti lọ ṣe eré.

Ehn, mo máa ń sáré àmọ́ ó ti pẹ́ tí mo ti sá ere mo, ó ti ṣe díẹ̀, igba tí mo sì máa ń gbá bọ́ọ̀lù tìtì ẹlẹ́sẹ̀. Mo máa ń fẹ́ múra béèyẹn bí gbá bọ́ọ̀lù. Mo máa ń sáré, mo máa ń sáré ká kiri mi táfẹ́ táfẹ́ irú tí wọ́n ń pè ní pitch. Mo máa ń sáré ká kiri ẹ̀ kí a lè múra dáadáa, máa gbá bọ́ọ̀lù táfẹ́ táfẹ́ gbá yẹn. Èyí ni ìgbà tí mo ránti pe mo sáré kẹ́yìn ni.

Ẹni tí máa ń fẹ́ mọ àwọn èrò ìṣúná bí ìmá kókó ló lójú ṣe, pé yàǹ kan tó tọ́ ni àti bí àwọn tí mo fẹ́ fi ìwọ̀n tí mo fẹ́ ṣàlàyé òun fún, kí wọ́n máa fẹ́ràn rẹ̀ àti bí ẹ̀ǹkan tó máa ran gbogbo wa ní ọwọ́, owó ni. Nígbà tí gbogbo tó bá ti jẹ́ ǹkan tó máa wúlo fún ń bẹ́ẹ̀ yẹn, yẹ kí n máa gbé e fi ṣàlàyé fún ọ pé èrò náà ṣe, bí ó ṣe ń ṣiṣẹ́.

Tí bàá ti fẹ́ ṣe ìdárayá bẹ́ẹ̀ yẹn, màá kọ́kọ́ ní sùúrù, màá mú ọjọ́ tó máa dá láti ṣe ìdárayá náà. Báyìí tí mo bá sàbà ṣe ní ọjọ́ tí màá ti lọ sí ibi iṣẹ́ ní, à, ọjọ́ tí màá ti ṣàtúntọ́ tí mo bá ti mú iṣẹ́ púpọ̀, màá ṣì ní òwúrọ̀ tọkù tí bẹ́ẹ̀ yẹn, màá ti mú aṣọ tó ń fẹ́ fi ṣe, màá ti mú aṣọ náà sì ilé kọ́ tó di ọjọ́ náà láti ti ṣímo wọ̀ káàkiri fún ọ̀gá tí mo fẹ́ lò láti lọ ṣe ìdárayá náà.

O ti pe tí mo ti máa ń kegbé pọ̀ gán máa ṣe ìtọ́jú gbogbo wkawó. Àwọn tí mo máa ń sábà ṣe ń ṣe àwọn kan ṣe ní online ni tí ò nílò ká máa rira wa sí ojú àmọ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nígbà tí mo ṣi máa ń ṣe, a máa ń pe, ekan màá sọ káàkiri àwọn tó bá ti fẹ́, kí wọ́n sì, mo bá ti rí pé wọ́n jẹ́ ẹni mi ní ṣẹ́ tí mo lè bá ṣe irú kan bẹ́ẹ̀ díẹ̀, mo máa sọ fún tó bá ti wù wọ́n, bẹ́ẹ̀ àwa máa fò lọ́kọ sílẹ̀, lẹ́ẹ́tí màá sọ owó ẹni tí a máa pa owó, owó náà sí. Kọ́ ní etí, ìjọ máa ṣe ìgbà kòkò ta fẹ́, a fi dá owó náà jọ, àti gbogbo ẹni bá ti fẹ́ gbin owó náà tó bá ti di ìgbà tí a ti fẹ́ kí a ti dá owó tán náà tán.

Bí mo ṣe máa ń dáàbò bo àkókò mi ní orí íńtánẹ́ẹ̀tì. Tó bá ti jẹ́ pé ó ní nǹkan pàtàkì tí mo fẹ́ ṣe ni, má ti mo yẹ̀wọ̀, wákàtí tí mo lè lò fún. Ẹ̀mí náà mo tó bá ti jẹ́ wípé nǹkan tó ṣe pàtàkì gidi gan-an ni, wákàtí tí mo máa lò fún máa ju tí mo dá pé mo fẹ́ lò. Àmọ́ tó bá ti jẹ́ pé nǹkan tí mò ń ṣe kì í ṣe nǹkan tó ju pàtàkì bẹ́yẹn, bó bá ṣe wù mí, mo ṣe lè ṣe é. Tó bá ṣe pé bóyá mo fẹ́ fi sinmi ni, nìṣe mo-- tí ó ti rẹ̀ mi wá fi sinmi, mo lè pẹ́ díẹ̀ náà lọ́rí ẹ. Àmọ́ mi ń kì í jẹ́ kó jẹ́ pé màá pẹ́ jù láì ṣe nǹkan tí mo ti lò íńtánẹ́ẹ̀tì.

Rárá mi kì í ṣe yoga. Àwọn tó máa ń ṣe yoga ni àwọn obìnrin, àwọn ló máa ń sábà ṣe. Ọkùnrin ni mí ni mi kì í ṣe, yoga. Mo máa ń rí àwọn tó máa ń ṣe, mo máa ń rí fídíò wọ́n, àwọn mìíràn rí wọ́n mọ́ lọ lórí íńtánẹ́ẹ̀tì bí wọ́n ṣe ń ṣe. Rárá kì í ṣe nǹkan tó wà fún, fún mi, mi ò lè rẹ̀ ẹ́ tún, òun mi kì í ṣe.

Ẹ̀wo ti ṣe dié tí mo kẹ́yìn gùn ọkọ̀ akẹ́rù. Tí mo bá ti fẹ́ jáde bẹ́yẹn ọ̀kadà, mo máa ń sáábà gbé mi oo kin fi bẹ́ẹ̀ gùn ọkọ̀ akẹ́rù. Áti tó bí oṣù mẹ́ta àbí mẹ́rìn tí mo ti kẹ́yìn gùn ọkọ̀ akẹ́rù. Ẹyi tí mo máa ń sáábà gùn bí bá jẹ kí ibi tí mo lọ ji na gidi wípe mi lè rí ọ̀kadà lọ sí ibẹ̀. Ẹ̀wù ti owọ́ pọ̀ láti fi gbé ọkọ̀ ẹ̀rìn tèminìkan wá ni pé mo máa lọ sí ọkọ̀ akẹ́rù.

Rárá mi ni ẹranko ọ̀sìn lọ́wọ́. Mọ̀ ní tẹ́lẹ̀ àmọ́ mi ò, mi ò ní mọ̀. Mo máa ń sin ẹmọ́ tẹ́lẹ̀. Àwọn tó ní ẹranko ọ̀sìn ni àwọn ta. Nígbà tí àwọn òbí mi wọ́n á sin, ẹ, adìẹ, wọ́n á sin, ẹ, ẹmọ́ tẹ́lẹ̀ àti ohun kan tí wọ́n ń pè ní tọkí. Mo níí sin adìẹ nìkan lórí úkú, wọn kì í ṣe tèmi ni. Ilé, ilé tí mò ń gbé ni ó wà ní àwọn òbí mi.

Bí iná ò bá sí fún ọ̀sẹ̀ kan, màá wá ìwé láti kà, mo dé máa ṣe àkókò pẹ̀lú àkókò kíkọ̀ sí láti máa fi ṣe eré ní ìta àti pẹ̀lú àwọn ènìyàn. Ehn, mo dé máa wá nǹkan míì láti ṣe, mo dé máa máa sinmi náà ye, àkókò tí mo máa máa fi sinmi ní ọ̀sẹ̀ kan tí òsì náà yóò máa pọ̀ ju títí lẹ́ẹ̀lẹ̀ lọ sínú bá ti wà. Àwọn nǹkan tí ó máa sábà ṣe nìyẹn ní ọ̀sẹ̀ kan tí ó bá ti ṣíná.

Bẹ́ẹ̀ni, mo ní ètò láti ṣe ilé, amon ó sì jẹ́ ǹkan tó máa jìnà, ó sì máa pẹ́ gidigan ni. Torí kò tíì sí ń ọkọ́n mi bẹ́ yẹ̀n, amon o jẹ́ ǹkan tí mo sì máa ń rò lẹ́ẹ̀kọ̀ọ̀kan ni, àfi tòótí tí mo bá ń bá àwọn èèyàn sọ̀rọ̀ níbi àwọn ìlú tó wà wò mí láti lọ, ẹ wọn a wáa sọ pé bi nǹkan ṣe ri n bẹ màá wá ma nipa e, amon ẹkọkan ni éley máa ń ṣẹlẹ̀ kí n ṣe gbogbo ìgbà.

Ẹn, tí mbá ti fẹ́ ṣe ìmọ̀tótó bẹ́ẹ̀ yẹn, mo máa wáye ká máa ṣẹ́ kí àyíká ṣe ń dọ̀tí bá kí lé ṣì ń dọ̀tí tó dé ẹni lò ìmọ̀tótó, ẹyin ìgbà yẹn mo máa ṣe. Ìgbà mìíràn ó lè ìgbàkígbà lólè jẹ, àmọ́ ó máa ń jẹ́ lẹ́yìn ẹ́n ọ̀sẹ̀, ṣá lẹ́yìn ọ̀sán ọ̀sẹ̀. Lọ́sọsẹ̀ mo máa ń sábà ṣe ẹ̀ ìmọ̀tótó àyíká mi.

Eh, mo máa ń mu àwọn ohun mímu protein àmọ́ kì í ṣe gbogbo à ìgbà tí ó bá ti wù mí mu be yẹn bá ṣe kí ó yẹ kí ní ara sì tàbí bá ṣe pé kí ara mi ò yá tó rẹmi àbí tó bá ṣe ṣẹ́ kí mo fẹ́ eh ṣe nǹkan tó ní òkun mo lè mu àwọn ohun mímu àti protein yìí. Àwọn ìgbà tí mo máa ń sábà mú nìyẹn.

Oríṣiríṣi ọ̀nà ni mo máa ń saa ba gbà láti polówó awọn èyí tí mo máa ń lò jù ni torí Íńtánẹ́ẹ̀tì, torí àwọn social media bí i torí fọ́ọ̀nù mí, torí WhatsApp àti Facebook àti Instagram àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ohun tí mo máa ń sábà fi ṣe polówó ìgbà mìíràn ni mo máa ń sanwó àwọn ilé-iṣẹ́ ká bá mi polówó, àwọn ilé iṣẹ́ polówó kii wọn bá mi polówó àwọn nǹkan tí mò ń tà àti nǹkan tí mò ń ṣe.

Oríṣiríṣi orin ni mo fẹ́ràn àmọ́ àwọn orin tí mo máa ń fẹ́ràn jù lọ ni àwọn orin bí EG, eh, EGR àti Twenty One Pilot, ti ẹ̀kọ́, àwọn bí, ah, Afẹ́dúà, Afáànà àti The Way They Cookie Crumbs. Mo gbà kí bá, bá ti wù mí bọ́ ni mo lè máa sábà gbọ́. Mo ní ear piece tí máa ti wà ní ká wò wà, mo lè lo ear piece àmọ́ tí bá wáa ti wà ní kù tí ó sì ariwò náà, mo lè gbọ́, mo dè ṣi lé máa lo nígbà gbogbo mo lè gbọ́ àwọn orin wọ́nyẹn.

Òwe tí mo máa ń ṣaaba pa ni òwe yẹn, ẹni ti o bá ti tètè sun náà ni ó máa tètè jí. Ó máa ń jẹ́ nǹkan tí mo máa ń rántí tí mo bá ti n ṣe iṣẹ́ lọ́jọ́ kejì tó dẹ̀ jẹ pe mó nílò láti tètè jí. Ó máa ń wá sí mi ní ọkàn, mo de máa ń pá fún ara mi kí n lè mú ọ̀wọ̀ ẹ, ó de jẹ́ nǹkan tí ó máa ń ràn mí lọ́wọ́ náà.

Ah, coffee àti tea méjèèjì ni mo sábà ni mo fẹ́ràn. Àmọ́ ah, ìgbà tí mo máa ń lo ni ìgbà tí mo máa ń mú fẹ́rẹ̀ bẹ tí mo máa ń mú méjèèjì ni, ẹni tí bá ti ò mí mú, bá ti jẹ́ pé òtútù mú gidi gan ni, méjèèjì náà ló máa ń gbóná. To ba je pe òtútù mu gidi gan ni, mo le mu kofi a máa to bá jẹ́ pé ó rẹmi díẹ̀, ti ara mi ò ya ti mo dẹ̀ fẹ́ okun, mo máa ń mu ah tea.

Rárá, ọkùnrin ni mi a mi de ti lu etí rí ni àwùjọ tí mo wà, ọkùnrin ọ ki máa ń sábà lu etí. Òkèèrè obìnrin ló máa ń fẹ́ràn láti máa lu etí ní àwùjọ tí mo wà. Ara ǹkan tí mi ti fi lu etí níbi nìyẹn àmọ́ ke je ǹkan tí mo nípa lórí rí bóyá mo ma lu etí àbí mi lu etí.

Eh tí ẹ bá fẹ́ lọ ọjà láti ibi bí Ifẹ̀sẹ̀rín dé e Junction, e wa gbé mọ́tò tàbí ọ̀kadà ẹ sọ fún pé e ǹ lọ sí ọjà a ọba. Wọn máa gbé yín bẹ́yẹn, wọ́n máa gbé yín láti ibi dé ọjà náà, wọ́n ẹni tí bẹ̀ gangan. Tí wọ́n bá ti wá dé ibi tí wọ́n maa gbé yín dé, ẹ máa ṣọjá a pópónà lọ sí ibi odò kejì, ẹ máa wá yà sí a òsì. Tí wọ́n bá ti wá ṣun síbẹ̀ yẹn, ẹ̀rín sìwájú jẹ́ ẹ rí bí bridge kan tó tóbi, ẹ wá yà sọ́ọ̀tù, ẹ máa lọ, ẹ máa lọ síwájú, ẹ wa rí ọjà náà tó tóbi, ẹ sì dáàbò torí ó tóbi gidi gan ni àwọn yẹn dẹ̀ pọ̀ síbẹ̀ tó ń tà nǹkan.

Ẹn, ó ti pẹ́ tí mo ti ṣe lè cus mi o rántí ìgbà tí mo kẹ́yìn lọ. Àmọ́ ni sì ń mo ma wá àkókò àti owó láti lọ torí mo nílò láti wo eyín mi. Mo nílò ìtọ́jú lọ́dọ̀ ẹni tó máa ń wo eyín. Mi o wà mọ̀ ọ́ iye tole na mi ṣá ti máa ti fẹ́ lo ama mo ma múra atilọ̀ yẹn torí o jẹ́ ǹkan tó se pàtàkì àti kókó.

Oríṣiríṣi èso ló dára fún ara, wàá mọ àwọn tó wúlo jù fún ara ni, ah, kí pineapple, ah, pawpaw náà wúlo, ah, mango náà wúlo náà fún ara ọsàn, ọ̀gẹ̀dẹ̀ náà dẹ̀ sí náà, dẹ̀ sí wú-wúlo fún ara. Oríṣiríṣi èso ló wúlo ara, àwọn tó dẹ̀ kú ló jù ni tán pè ní, ah, lemon, ah, wúlo fún ara gidi gan ni àti ọ̀gẹ̀dẹ̀ gẹ́gẹ́ mo ṣé, ah, sọ, ọ̀gẹ̀dẹ̀ wúlo fún ara gidi gan. Eh, ìmi tó tún wúlo náà ni, eh, cashew máa ń ṣiṣẹ́ fún ara, àwọn imi tó tún wúlo náà ni pear, yẹn wúwo wúlo náà pẹ̀lú, eh, mango náà yẹn náà wúlo.

Bẹ́ẹ̀ni mo ní aṣọ òtútù tóbi, ó dẹ̀ máa ń ṣòro láti fọ̀ àmọ́ máa ń ṣiṣẹ́ fún òtútù tó tútù bá ti pọ̀ bẹ́ẹ̀ ni mo máa wọ̀, tí n bá wà ní ilé àbí tí n bá ń lọ odé, mo máa wọ aṣọ tó ń ṣiṣẹ́ fún, òtútù yìí. Ó pẹ́ tí mo ti rà ọ́ dé pẹ́ tí mo ti ń lò ó dáa gidi kan ni kò jẹ́ nǹkan tó máa tètè bàjẹ́. Ó dè wúlò gidi, ga ni ó máa ń ṣe ẹ́yan láǹfààní tó tútù bá mú.

Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò, à, tẹlifíṣàn àmọ́ kì í ṣe lọ́wọ́ gbogbo ìgbà. Nísìnyí, àwọn ètò tí mo máa ń sábà wo lórí fóònù ni mo ti máa ń wò. Àwọn ètò tẹlifíṣàn ni wọ́n, àmọ́ ò lè lo tẹlifíṣàn láti máa, à, wò wọ́n. Gẹ́gẹ́ bí àwọn pàtó tí mo fẹ́ràn kì í ṣe pupọ̀ bẹ́yẹ̀n ni mo máa ń sábà, sábà wò. Nígbà tí ọmọdé máa ń ṣìwàdí lọ́wọ́ ti tẹlifíṣàn mi ti tún máa sì ń wò lóòrùn máa sì wà dí tó dá ìdí gan-an ni. A kì í le mọ bí àwọn máa wò.

Eh, bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa lọ sí ilé ìṣẹ̀mbáyé torí ó jẹ́ nǹkan tí ò dá gidi gan ni, ki èèyàn dẹ máa kọ́ àwọn nǹkan tó yẹ kí èèyàn mọ̀ nípa, ah, àwùjọ àti nípa bí àwọn nǹkan ṣe máa, ṣe máa rí láyé àti ìjọ, àwọn, àti bí àwọn èèyàn ṣe ń gbésà sí àwọn nǹkan kan tó yẹ kí wọ́n máa ṣe tó da tó tọ̀nà àti àwọn nǹkan kan tí kò yẹ kí èèyàn máa ṣe tí ó, tí ó tọ̀nà tó yẹ kí èèyàn f'ílẹ̀ tó bá yí kí èèyàn ṣe ṣíṣe.